Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan lọ́pọ̀lọpọ̀. Bí àpẹẹrẹ ǹsìn, tí o bá ní iṣẹ́ tí mo fẹ́ ṣe, tó dẹ̀, ó gbúdọ̀ jẹ́ pé mo gbúdọ̀ tètè jí. Mo máa mú ìwé mi, mo máa kọ àwọn ǹkan tó yẹ kí n ṣe lọ́jọ́ kejì. Tí bá kọ́kọ́ jí, mo máa kọ́ tẹ́lẹ̀ ara wọn orderly. So tí n bá fẹ́ ṣe ǹkan, bóyá mo fẹ́ jí láàárọ̀, mo fẹ́ fọ aṣọ bí àpẹrẹ, mo fẹ́ dáná, mo fẹ́ tún ilé ṣe, mo fẹ́ gbálẹ̀, ní ǹkan tí màá kọ́kọ́ ṣe ní pé tí bá ti sùn lálẹ́ tí mo jí, màá set alaámù mi, màá jí bóyá bi aago márùn-ún. Aago márùn-ún tí mo jí yẹn, ǹkan tí maa kọ́kọ́ ṣe ní pé màá kọ́kọ́ kó gbogbo aṣọ idọ̀tí jáde náà, màá lọ kó wọn sí ibi tí mo ti máa fọ̀, màá gbálẹ̀, màá tún ilé ṣe, màá fọ abọ́, màá ṣe gbogbo inú ilé àti àyíká yẹn ó máa ti mọ́. Màá wá ṣẹ̀ṣẹ̀ wá lọ sí aṣọ tí mo fẹ́ fọ̀, màá fọ aṣọ, màá fọ̀, màá sa gbogbo ẹ̀, màá sa sórí ọkùn, gbogbo ibi tí mo bá ti fọ aṣọ, màá make sure pé everything ibẹ̀ ó ti mọ́. Lẹ́yìn ìgbà náà, màá ṣẹ̀ṣẹ̀ wá lọ wẹ̀, màá múra láti dáná oúnjẹ tí mo fẹ́ jẹ, màá ṣẹ̀ṣẹ̀ wá jókòó, ọkan mi ti báàlù. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé lẹ́nu iṣẹ́ ni, iṣẹ́ tí mò ń ṣe ni ibi iṣẹ́ ni tí bá fẹ́ ṣètò ǹkan kan, bóyá o níbi tó yẹ kí n lọ, ó ní àwọn assignment tí ó yẹ kí n ṣe lórí system. Ǹkan tí màá ṣe nipé tí n bá ti kọ́kọ́ dé ibi iṣẹ́ láàárọ̀, mo máa kọ àwọn ǹkan tó yẹ kí n ṣe ní ṣíṣẹ̀ tẹ̀lé. Àkọ́kọ́ náà, tí ó bá jẹ́ pé ó yẹ kí n kọ́kọ́ pe àwọn oníbàárà wa, tí ó bá ṣe pé ó yẹ kí n tún ṣiṣẹ́ tó tọ́ sí lẹ́nu iṣẹ́ àbí ó yẹ kí n lọ sí official assignment, màá kọ́kọ́ pe àwọn oníbàárà wa, màá ti kọ́lẹ̀, màá mark e ǹkan tó kàn. Bóyá mo need láti send mail ni, màá tún màaki e, mo ti ṣe yẹn nìyẹn. Tí ó bá jẹ́ pé ó yẹ kí n jáde fún official assignment, màá tún ṣe yẹn. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣètò àwọn ǹkan. Torí ètò láti ṣètò ǹkan ó jẹ́ ǹkan tó dára, ó máa ń jẹ́ kí ó máa rọrùn láti ṣe gbogbo ǹkan tí ènìyàn bá fẹ́ ṣe. Ní ṣíṣ'ètò náà, láti máa kọ ǹkan tí ènìyàn fẹ́ ṣe sílẹ̀, ó jẹ́ ǹkan tó máa ń ràn eeyan lowo lọ́pọ̀lọpọ̀. Tí ó bá ti kọ bóyá ǹkan márùn-ún lóyẹ kí ènìyàn ṣe, tí ènìyàn kọ́ lé, eeyan à mọ̀ pé ǹkan márùn-ún yìí mo ti ṣe tán báyìí ò. Ọkàn ènìyàn máa bà lè. Nítorí ìdí èyí ni mo ṣe máa ń ṣètò ǹkan. Mo jẹ́ ẹni tó máa ń ṣètò ǹkan lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, pàápàá jùlọ nínú iṣẹ́ tí mo ń ṣe. Ó ní ṣe púpọ̀ lórí lẹ́tà kíkọ, lórí email láti send sí àwọn oníbàárà wa. A sì fi ń communicate. Ni àwọn oyè ìgbà ni mo máa ń kọ lẹ́tà. Ojoojúmọ́, ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó wà nínú iṣẹ́ tí mo máa ń ṣe. Lẹ́tà ni a máa ń kọ, táa máa fi ránṣẹ́ fáwọn oníbàárà wa. Bí àwọn tó bá jẹ wá lówó, àwọn tó bá jẹ kó san owó ọjà, títí pé a máa kọ lẹ́tà si wọ́n. Àwọn tó jẹ́ pé owó tó jẹ wá pọ̀, òní bá ṣe máa ń kọ lẹ́tà sun wọ́n. Àwọn tó de je pé ọjà wọn ti wà nílẹ̀ láti rà, òní bá ṣe máa ń kọ lẹ́tà si wọ́n. Àwọn tó jẹ́ pé ó yẹ kó n lọ fún àwọn inspection tí a máa ń lọ fún, òní bá ṣe máa ń kọ lẹ́tà fún wọn. Nítorí pé ọ̀nà tí a máa fi ń communicate ni lẹ́tà yìí. Ó de jẹ́ ǹnkan tí ó rọrùn lọ́pọ̀lọpọ̀

Àbí èmi mo mọ ba tí ń ya àwòrán, ṣùgbọ́n mi ò kí ń ṣe expert. Tí wá fẹ́ ya àwòrán tó jẹ́ pé bóyá mo fẹ́ lo fóònù, mo fẹ́ ya àwọn ọmọdé tàbí àwọn ọ̀rẹ́ mi, mo ní bí mo ṣe máa ń yà lórí fóònù mi. Mo mọ bí mo ṣe máa ṣe gbogbo settings láti ya àwòrán. Só bá sì jẹ́ wípé èmi náà fẹ́ ya ara mi tí mo fẹ́ ya ojú mi nìkan, mo máa kọjú àwòrán yẹn sí ara mi, mo máa switch ẹ sí front camera. Tó jẹ́ pé èmi nìkan ni màá rí ara mi láti ya. Tí ó bá sì jẹ́ pé mo fẹ́ ya ara mi pẹ̀lú back camera fóònù mi, mo máa set camera mi náà. Màá ti gbe-- màá ti ready, màá kọ́ lọ set àwọn àwòrán tó máa ń ní time, tó máa ń set time. Só mo máa set time mi. Tí bá ti set time mi, tí n bá tì dé ibi tó yẹ kí n ti ya àwòrán, time mi náà máa ti dùn. Torí ìdí èyí mo ṣe fẹ́ràn láti máa ya àwòrán, mo sì mọ bí wọ́n ṣe ń ya àwòrán.

Tori àwọn email mi, há! Báyìí ni mo ṣe máa ń ṣètò rẹ̀. Ti n bá ti open tí message wọlé, mo ní àwọn email tí ó jẹ́ pàtàkì, tí ó jẹ́ pé inbox, mo máa farabalẹ̀ wò. Àwọn ìlé ìtún o ṣe kókó, mo máa ń delete. Àwọn email gbigba ads, mo máa ń delete rẹ̀. Nínú àwọn sent items mi náà, ó níbi tó wà. Nínú àwọn sent items mi, ó níbi tó wà. Nínú àwọn email tí ó jẹ́ pé, àwọn oníbàárà wa ó níbi tó wà. Mo máa ń ṣètò email mi bẹ́yẹn. Ìgbà mìíràn dèére, mo máa ń draft, mo tún máa ń ṣe folder fún àwọn email mi tó ṣe pàtàkì, bóyá fún àwọn company A, email ọ̀tọ̀ ni mo máa ń ṣètò fún wọn. Àwọn company B bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ó máa sì n jẹ́ kí iṣẹ́ mi rọrùn láti, ó jẹ́ kí iṣẹ́ mi rọrùn láti ṣe púpọ̀ fún mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ orin àwọn Christian, àwọn secular music, àwọn gospel music. Mo máa n fẹ́ràn láti tún gbọ orin, orin ẹ mi, àwọn orin, orin Ọlọ́run, àwọn orin tó jẹ́ pé tí mo bá gbọ́ báyìí, mo máa ma feel ìmísí Ọlọ́run. Mo fẹ́ràn láti kọrin gan. Tí n bá dáná gan mo máa n kọrin, tí n bá n wẹ̀ mo máa n kọrin, tí n bá dájòkó, tí mo n meditate mo máa n kọrin. Orin jẹ́ nǹkan tó máa n mú mi lára dá, tó máa n sì mú'nú mìdùn lọ́pọ̀lọpọ̀.

Láìsí lóúnjẹ́ mi, ẹ̀ẹ̀kan ló gbà lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n mo lè gbà ní àkókò tí ó bá wù mí bí ìsìn. Wákàtí kan ni ó ń fún wa fún ìsinú oúnjẹ́. Mo lè fi sí i bi ago méjìlà sí ago kan. Ṣùgbọ́n bí mo bá ti siṣẹ́ púpọ̀ lọ́pọ̀lọpọ̀, mo máa tún-- mo lè fi ìsinú óúnjẹ́ mi sí bi ago méjì sí ago mẹ́ta. Mo lè fi sí ago kan sí ago méjì. Ó depend lórí bí mo bá ṣe ní iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́ àbí tí mo bá ṣe busy to.

Àh báyìí mi tí mọ̀gbà tí mo máa ra ẹ̀rọ ayára bí àsá tuntun torí pé owó pọ̀ lọ́wọ́ mi báyìí ṣùgbọ́n mo n retí àwọn ọ̀rẹ́ mi ti o jọ olowo láti pe ki won ṣàánú fún mi, tí wọ́n bá ti fún mi lowó láti lò mo le fi ra, ra, ẹ̀rọ ayárabíàsá tuntun ṣùgbọ́n báyìí mii tí mọ bí mo ṣe fẹ́ ṣe sí.

Rárá, etí ìbọ̀wọ̀ tí mo máa ń lò ni àwọn kéékèèké tó máa ń dàbí onipin. Nítorí àwọn láyìn ò jẹ́ ǹkan tó jẹ́ pé ó máa ta mí létí, tí bá sì lọ ó máa fa etí mi wálẹ̀. Nítorí ìdí èyí, àwọn tó máa ń kére mo yàn létí bí pin yẹn, àwọn ni mo máa ń lò. Mi ò fẹ́ràn àwọn láyìn rárá.

Rárá, èmi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ tí èmi gbàgbọ́ nínú ni èyí tí wọ́n bí mi sí, tí í ṣe ìgbàgbọ́ Kristẹni. Ó jẹ́ ǹkan tí mo ń gbàgbọ́ nínú. Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yẹn ni kò jẹ́ ǹkan tí mo gbàgbọ́ nínú rara rara. Mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ tóotọ́, ìgbàgbọ́ ti Kristi, ìgbàgbọ́ Bíbélì.

Má bẹ̀rẹ̀ íyen, ó máa ran mi nígbà tí mo bá sùn, paapa julo tí mo bá fi ẹ̀gbẹ́ mi sùn, ẹ̀gbẹ́ ọ̀tún ó máa ń ran mi lorunrùn. Mi ò fẹ́ràn láti máa fi ẹ̀gbẹ́ òsì sùn àbí kí n máa fi àyà sùn, kí n kóju sókè. Ẹgbẹ́ ni mo máa ń fi sùn ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yá ọ̀rùn lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ tí mo bá ṣẹ̀rà aṣọ tuntun mo fẹ́ràn láti máa ya ọ̀rùn, tí mo bá ṣe irun tuntun mo fẹ́ràn láti máa ya ọ̀rùn, tí mo bá ń bọ sí ibi òde mo fẹ́ràn láti máa ya ọ̀rùn, mo máa sì wà ní ibi iṣẹ́ nígbà mìíràn mo fẹ́ràn láti máa ya ọ̀rùn lọ́pọ̀lọpọ̀, kí n lè mọ bí mo ṣe rẹwà sí.

Phone mi alágbéka elẹ̀yí tí mò ń lò ni wọ́n ń pè ní Android, Android Spark 4. Òun ní elèyí tí mò ń lò. Èyí tí mo tún lò lẹ́nu iṣẹ́ ni Spark 20. Phone yẹn jẹ́ phone tó dára lọ́pọ̀lọ́pọ̀. Mo sì like. Bátìrì ẹ̀ máa ń last lọ́pọ̀lọ́pọ̀.

A, ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni wípé àwọn oníbàárà wa tó ń jẹ wa ní àwọn owó lọ́pọ̀lọpọ̀ bí àwọn ìgbà tí pátápátá ti ra jà lọwọ wàá bi ọdún márùn-ún sẹ́yìn ọdún mẹ́rin. Àwọn oníbàárà wa kọ̀ láti san owó àwọn ọjà tí wọ́n ń jẹ wa. Èyí fa, fa sẹ́yìn bá iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa ṣùgbọ́n kò ṣe gbogbo wọn ni mo mọ̀ bẹ́yẹn ná. Àwọn mìíràn wa to jẹ́ pé áti mọra bí ọdún mẹ́wàá, ọdún, ọdún méjìlá, ọdún mẹ́tàlá. So, àwọn mìíràn bẹ́yẹn mi ò mọ̀ wọ́n dáadáa. Àwọn mi a sì máa ń ṣe bí ẹbí àti ará.

Ah, mo fẹ́ràn kiko ẹ̀kọ́ èdè gẹ̀ẹ́sì. Nítorí pé èdè gẹ̀ẹ́sì ti ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọ́pọ̀ èyí ni à ń pè ní English language. Nítorí pé láìsí èdè gẹ̀ẹ́sì, mi ò lè bá ẹ rí pé pẹ̀lú. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn tajọ jẹ́ ọmọ ilé ìwé kan náà, èdè gẹ̀ẹ́sì ló máa fi ń bá àwọn òbí wọn sọ̀rọ̀. Nítorí ìdí èyí mo ṣe fẹ́ràn èdè gẹ̀ẹ́sì, òun ni ó ṣe é fi ń bá àwọn òbí mi sọ̀rọ̀ nígbà tí mo wà nílé ìwé àti àwọn ọ̀rẹ́ mi.